Ẹ ní pé báwo ni iṣẹ́ mi ṣe rí. Hmm, iṣẹ́ mi dà jidi gan. Ibi tí mo ti ń ṣiṣẹ́ wà pa, ó dà gidi gan. So iṣẹ́ mi wà dáadáa, iṣẹ́ mi wà dáadáa, dáadáa, dáadáa, dáadáa. Mo fẹ́ràn iṣẹ́ mi púpọ̀.